Àwọn app wò ni o máa ń lò jù? Àwọn app tí mo máa ń lò jù ni Instagram, Facebook àti X. Òun ni mọ máa ń lò jù lójoojúmọ́. Mọ máa ń lò X jù àwọn Instagram àti Facebook lọ. Mọ fẹ́ran.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ wákàtí mẹ́ẹ̀ méjì lójúmọ́, èyí tí mo má n ṣe push up àti àwọn oríṣiríṣi eré ìdárayá.